Bẹ́ẹ̀ ni mo máa ń pa àwọn fáìlì mímọ́. Mo máa ń pa àwọn fáìlì mí pamọ́. Ṣùgbọ́n ní ayé àtijọ́, tí àwọn ènìyàn bá fẹ́ pa àwọn fáìlì tó ṣe kókó mọ́, wọ́n máa ń gbé pamọ́ sí inú aṣọ wọn tàbí sí abẹ ìbusun wọn. Ṣùgbọ́n ní ayé òde òní tí ẹ̀rọ ayélujára tó ti ka ayé, ó rọrùn láti pa fáìlì mọ́ sí ohun tí àwọn òyìnbó ń pè ní cloud. Cloud jẹ́ ǹkan àti ohun èlò tí a lè fi pa fáìlì wa mọ́ láìsí wàhálà. Tí a bá pa fáìlì wa mọ́ lórí cloud, ó máa ń rọrùn fún wa láti, láti lè kàn sí ní ìgbà tí a bá fẹ́ lòò tàbí nígbà kúugbà tí a bá nílò rẹ̀. Tí a bá pa fáìlì wa mọ́ sí cloud, ó máa ń ràn wá lọ́wọ́ tí a bá jáde tí aa dẹ̀ mú nǹkan kan lọ́wọ́ kí a, kí a kàn sí láti orí ẹ̀rọ ayélujára ẹlo mìíràn. Nítorí náà, pípa fáìlì mọ́ jẹ́ ǹkan tó rọrùn ní ayé òde òní. Kò sí ìṣòro nínú pípa fáìlì mọ́ bíi ti ayé àtijọ́ tí ènìyàn máa nílò fáìlì rẹ̀ tó tún, tó se máa nílò láti, láti lọ sí ilé lọ gbé fáìlì rẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀rọ ayélujára tí ó ti wà ní ayé òde òní, o lè kàn sí fáìlì rẹ nígbà kuúgbà tí o bá nílò rẹ̀. O dẹ̀ lè pa fáìlì rẹ mọ́ sí orí ohun tí òyìnbó ń pè ní flash drive. Bẹ́ẹ̀ sì ni o lè pa mọ́ sí ohun tí òyìnbó ń pè ní email. Email náà ṣe ànfàní, ó ṣe kókó láti pa fáìlì ènìyàn mọ́ paapaajùlọ nígbà tí ènìyàn bá mọ̀ pé wọn máa má nílò rẹ̀ lóòrèkóòrè. Mo máa ń pa fáìlì mi mọ́ ní tèmi sí iCloud. Àwọn fáìlì ẹ̀kọ́ mi, mo máa ń pa òhun náà mọ́ sí orí email mi. Nítorí tí mo bá fẹ́ fi email ránṣẹ́ sí ènìyàn tàbí tí mo fẹ́ fi fáìlì náà ránṣẹ́ sí ènìyàn, email rọrùn láti fi ránṣẹ́ sí ènìyàn. Ṣùgbọ́n tí o bá n lo iCloud, a ṣè, wa ṣè nílò àti gba sí orí ẹ̀rọ ayélujára tí o bá lò fi pa fáìlì rẹ mọ́ kí o tó lè fi ránṣẹ́ sí ẹni tí o bá fẹ́ fi ránṣẹ́ sí. Nítorí ìdí èyí, mo gba níyànjú pé àwọn fáìlì bíi ilé ẹ̀kọ́, ibi iṣẹ́ kí ó wà ní orí email ènìyàn. Nítorí tí ènìyàn bá nílò rẹ̀ ní kíá kíá. Ṣùgbọ́n àwọn fáìlì yòókù, a lè pa àwọn yẹn mọ́ sí cloud wa. A dẹ̀ lè pa mọ́ sí orí méjèèjì. Nítorí tí a bá ní ọ̀nà àti kàn sí ọ̀kan, a máa lo ọ̀nà mìíràn.

Kí n tó lọ sùn ní ojoojúmọ́, hmm kí n tó sùn, màá kọ́, màá kọ́kọ́ jẹun ní bí i ago mẹ́fà ìrọ̀lẹ́, kí oúnjẹ yẹn kí ó lè ṣilẹ̀ kó tó di ago mẹ́jọ sí ago mẹ́sàn-án tí mo bá fẹ́ sùn. Tí ó bá ti di bí i ago mẹ́jọ sí ago mẹ́jọ àpọ́n, mo máa lọ sanra nú kí oòrùn mi kí ó lè dùn. Tí n bá dẹ̀ ti sanra nú, tí mo ti sanra nú tán, màá kí ẹbí, màá kí wọn pé "o dáàrọ́ o", màá dẹ̀ wọ orí, ẹ́ń, alágbèéká mi, màá yẹ̀ wò tí mo ì bá ní iṣẹ́ kankan láti ṣe sílẹ̀. Tí iṣẹ́ bá wà, màá gbìyànjú láti yanjú ẹ̀. Ṣùgbọ́n tí kò bá sí iṣẹ́, màá lọ gbàdúrà. Tí n bá ti gbàdúrà tán, màá pa iná yàrá mi, màá dẹ̀ sùn.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Fọlárànmi Olábamijì. Fọlárànmi, ìtumọ̀ Fọlárànmi ni kí wọ́n fi, kí ẹni tí ó ní ọlá, ẹni tí ó ní ọrọ̀ kí ó fi ran àwọn tí ó wà ní agbègbè rẹ̀. Olábamijì ni kí ọlá kí ó bá yàn jí. Mi ò mọ bí máa ṣe ìtumọ̀ rẹ̀ ní èdè èèbó tí ó máa fi yéyàn. Ṣùgbọ́n Olábamijì, Fọlárànmi, mo mọ ìtumọ̀ orúkọ mi.

Òṣè tí ó ṣe wà, ìparí ọ̀sẹ̀ jẹ́ àkókò tí inú èèyàn máa dùn nítorí àsìkò láti sinmi fún ìbi iṣẹ́ nìyẹn. Ni ọjọ́ Jímọ̀ àti ọjọ́ Jímọ̀ ni inú èèyàn ti máa dùn pé kò sí iṣẹ́ mọ́. Èyí kò tún di ọ̀sẹ̀ kejì. Nítorí náà, ètò mi fún ìparí ọ̀sẹ̀ o lọ báyìí. Ni ọjọ́ Jímọ̀, a máa ń wọ aṣọ àbáláyé lọ sí ibi iṣẹ́. A kì í pẹ́ níbi iṣẹ́ ní ọjọ́ Jímọ̀ yẹn nítorí náà láti bi ago méjìlá ni a ti máa ń kúrò ní ibi iṣẹ́. A bá dẹ̀ ti kúrò ní ibi iṣẹ́, a máa péjọ pọ̀ sí ọ̀dọ̀ ẹnìkan nínú àwọn alábáṣiṣẹ́ pọ̀ wa. A máa péjọ pọ̀ síbẹ̀, a máa ṣe àjọyọ̀ Jímọ̀, a máa ṣàwàdà, rẹ́rìn ṣọ́yáyá, rójọ́, jẹun, mu ọtí wáìnì. Ni ọjọ́ kejì ẹ́ tí ó jẹ́ ọjọ́ Sátidé tí ìnáwó bá wà, a máa lọ síbi ìnáwó bíi nítorí ní ilẹ̀ Yorùbá, ọjọ́ Sátidé ni ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá ná máa ń ṣe ìnáwó tiwọn. Nítorí náà, irú ọjọ́ Sátidé ní ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ń ṣe bíi ìkómọjáde, ẹ̀ òkú, ìyàwó, ìgbéyàwó, àwọn ìnáwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ni tí a bá dẹ̀ ṣe, tí a bá lọ sí ibi ìnáwó ní ọjọ́ Sátidé, mo máa ń dúró sílé fọ aṣọ. Máa fọ aṣọ ní àárọ̀ tó bá dẹ̀ ti di ìrọ̀lẹ́, màá jáde lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. A máa lọ ṣe, a máa lọ gba tẹ́gùn níta. Ni ọjọ́ ìsinmi ní àárọ̀, a máa, máa jí wẹ̀, ṣiṣẹ́ lé ọ̀rẹ́ wa, gbọ̀nà ibi ìsinmi lọ. Èèyàn tí yóò gbó pé ni ṣọ́ọ̀ṣì. Bí bá ti dé ní ìrọ̀lẹ́, ó ṣe pàtàkì fún mi láti sùn. Gẹ́lẹ́ sì ṣe pàtàkì fún mi tí bá ti jín láti máa múra lọ́jọ́ kejì tí ó jẹ́ ọjọ́ Monday.

Nínú ẹ̀rọ ayára bí àsà emí lérò pé ọ̀rọ̀ ọkọ̀ ni àǹsọ yìí. Tó bá jẹ́ ọ̀rọ̀ ọkọ̀, ọ̀rọ̀ mo ti ra ọkọ̀ tí mò ń lò ni àti bí ọdún méjì sẹ́yìn ṣùgbọ́n mò ń gbìyànjú láti ra ọ̀ún tí ó bá ti di àárín ọdún yìí nítorí ayára bí àṣá ni ò ti ń bàjẹ́, mo nílò tuntun. Tí n bá dé fẹ́ ra, ó máa tó bí oṣù karùn-ún tí mo bá fẹ́ ra.

Tábìlì iṣẹ́ mi, aá ò tóbi, ò tóbi gan ni. Nítorí mo fẹ́ràn láti máa kó gbogbo ẹrù mi, gbogbo ǹkan mi sí orí tábìlì mi. Ni apá kan, àní àbọ̀ tí mo máa ń kó àwọn ohun kọ̀ọ̀kan sí tí òyìnbó ń pè ní pen. Ni apa mìíràn, mo ní kọ̀ǹpútà, kọ̀ǹpútà àti àwọn eronja rẹ̀ ní apá mìíràn. Ìyẹn keyboard, mouse, nǹkan nǹkan. Ni ẹgbẹ́ kan ní apá òsì ni mo máa ń kó fáílì mi sí nítorí a ti tètè ní òwò lò rẹ̀. Nítorí náà tábìlì mi ò tóbi gan, ò tóbi. Ni abẹ́ rẹ̀ ni, ẹ́ẹ́, ibi tí mo máa ń kó ìdọ̀tí sí wà, àbọ̀ tí mo máa ń kó ìdọ̀tí sí wà tí òyìnbó ń pè ní bin or dustbin.

Ọwọ́ jẹ́ ọ̀kan lára àwọn apa ara ènìyàn tí a máa ń lò jù ní gbogbo ọjọ́ wa. A ń fi ọwọ́ jẹun, a ń fi ọwọ́ kí ènìyàn, a ń bọ ènìyàn lọ́wọ́, a ń fi ọwọ́ ṣílẹ̀kùn, a ń fi ọwọ́ gba owó, a ń fi ọwọ́ kan ẹnu, a sì tún fi ọwọ́ kan ojú wa, ẹnu wa àti imú wa láìmọ̀ pé à ń ṣe bẹ́ẹ̀. Nítorí ìdí èyí, ọwọ́ lè rọrùn láti kó àrùn, ó sì tún rọrùn láti tan àrùn ká sí ara wa àti sí àwọn mìí. Ìbéèrè ìgbà mélòó ni mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Díẹ̀ ló máa ń rò pé ẹ̀ẹ̀kan tàbí lẹ́ẹ̀mejì ní ojúmọ́ ti tó láti fi fọ ọwọ́. Nígbà tí àwọn mìíràn sì ń fọ ọwọ́ wọn ní gbogbo ìgbà. Àkọsílẹ̀ yìí máa ń ṣàlàyé ní, ní kíkún ìgbà tí, iye ìgbà tí mo máa ń fọ ọwọ́. Ìtumọ̀ àti pàtàkì fífọ́ ọwọ́. Fífọ́ ọwọ́ túnmọ̀ sí mímú ọwọ́ mọ́ pẹ̀lú omi àti ọṣẹ láti yọ eruku, kòkòrò àrùn àti àrùn mìíràn kúrò ní ọwọ́ wa. Kò sí, kò sí ìlera tí ó pé láìsí ìmọ́tótó. Ìmọ́tótó ọwọ́ sì jẹ́ apá kan pàtàkì jùlọ nínú ìmọ́tótó ara ènìyàn. Ìgbà mélòó lo dá kí èèyàn máa fọ ọwọ́? Kò sí ìdáhùn kankan ṣoṣo tí ó tọ́ láti fún ìbéèrè yìí. Ṣùgbọ́n ní gbogbo ìgbà, ó yẹ kí a máa fọ ọwọ́ ní ìgbà kú gbà lórè kórè. Ti a ba fe fo- ti a ba n fo owo wa, awon igba to se pataki lati fo owo wa ni, ki a to jeun Ki a to jeun, a gbodo fowo ikeji ni leyin ti a ba ti jade ninu igbonse, ti a ba ti lo yara igbonse Èyí jẹ́ ọ̀kan lára àwọn ìgbà tí ó ṣe pàtàkì jùlọ. Leyin igbonse, owo le ko aarun ti oju kori Tí a o bá fọ ọwọ́ wa lẹ́yìn ìgbọ̀nsẹ̀, a lè tan àrùn yẹn sí oúnjẹ, sí ohun èlò tàbí sí ènìyàn mìíràn. Ikẹta ni ká tó, kí a tó fi àbí lẹ́yìn tí a bá ti fi ọwọ́ kan ọwọ́ ènìyàn. Papá jùlọ tí a bá ti bọ ẹ̀yàn lọ́wọ́. Ọwọ́ rin ọwọ́ ènìyàn sí ènìyàn ó sì lè kó àrùn púpọ̀. Ti a ba fo owo wa leyin igbonse, a le tan aarun yen si ounje, si ohun elo tabi si eni Ikárùn lẹ́yìn tí a bá ti fi ọwọ́ kan ara wa. Kí a máa fi ọwọ́. Ìgbà mìíràn tí a lè máa fi ọwọ́, lẹ́yìn tí a bá ti fi ọwọ́ kan ẹranko. Báwo la ṣe lè fọ ọwọ́ wa dáadáa? A lè lo omi tó mọ́, a lè fi ọṣẹ tó dára fọ ọwọ́. Ohun tí ó ṣe pàtàkì jùlọ ni pé kí a fọ ọwọ́ wa ní gbogbo ìgbà tí ó yẹ. Fífọ ọwọ́ jẹ́ ọ̀kan lára ọ̀nà tó rọrùn jùlọ láti dáàbòbo ìlera wa, láti din àrùn kù àti láti jẹ́ kí ọjọ́ wa ní ìlera tó dá. Bí a bá gba fífọ ọwọ́ gẹ́gẹ́ bí àṣà lójoojúmọ́, ìmọ́tótó yóò dé bá wa ni gẹ́gẹ́ bí oníkálukú.

Pizza jẹ́ ọ̀kan lára àwọn oúnjẹ tí ọ̀pọ̀ ènìyàn káàkiri ayé fẹ́ràn gan. Bí ó tilẹ̀ jẹ́ pé orílẹ̀ èdè Italy ni pizza ti bẹ̀rẹ̀, lónìí ó ti di oúnjẹ àgbáyé tí gbogbo ènìyàn láti ọ̀dọ́ ọmọ kékeré dé àgbàlagbà ń jẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ohun tí ó jẹ́ kí, ohun tí ó jẹ́ kí oúnjẹ yìí yàtọ̀ ni pé ẹni kọ̀ọ̀kan lè yan ohun tí ó fẹ́ràn láti kó sí orí pizza rẹ̀. Nítorí náà pizza kì í jẹ́, kì í ṣe oúnjẹ kan ṣoṣo, ó jẹ́ àkópọ̀ àwọn ohun èlò tí ó dùn tí ènìyàn bá yàn. Kí á tó sọ̀rọ̀ nípa ohun tí a fi ń bo pizza lórí, ó ṣe pàtàkì kí a sọ̀rọ̀ nípa ìpìlẹ̀ rẹ̀. Àkàrà pizza gbọdọ̀ jẹ́, ó gbọdọ̀ jẹ́ kí, ó gbọdọ̀ jẹ́ oúnjẹ tí ó ní àwọn èròjà ọ̀tọ̀ọ̀tọ̀. Oríṣiríṣi èròjà ló sì wà ní orí pizza. Mo fẹ́ràn àkàrà pizza tí a bá ti fi síbi iná dé bí pé eyín rẹ̀ dì díẹ̀ dáradára tí òyìnbó ń pè ní crispy, ṣùgbọ́n inú rẹ̀ sì rọ̀. Nípa, mo dẹ̀ fẹ́ràn èyí tí ó bá ní tòmátì lóri. Oríṣi pizza ló wà. Pizza mìíràn wà tí a máa ń fi ẹran sí orí ẹ̀. Bẹ́ẹ̀ ni a sì ní pizza tí ewé àti ẹ̀fọ́ tí ó máa ń wà ní orí ẹ̀. Pizza tí ewé àti ẹ̀fọ́ yìí ó dára fún àwọn, fún ìlera àwọn ènìyàn. Láìsí ewé àti ẹ̀fọ́, pizza lè dàbí ẹni pé ó kún fún flower nìkan. Àwọn ohun tí mo, tí mi ò fẹ́ràn lórí pizza, mi ò fẹ́ràn pineapple lórí pizza, mi ò fẹ́ràn ẹja lórí pizza àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tòmátì, àkàrà tó da, ó dára lórí pizza.

Nínú àwùjọ Yorùbá, iṣẹ́ kì í jẹ́ ohun tí a fi owó ń kan sí. Ni ọ̀pọ̀ ìgbà, iṣẹ́ kan le ní iye lórí gan-an bí ó tilẹ̀ jẹ́ pé ẹni tí ó ṣe é kò gba owó kankan. Irú iṣẹ́ bẹ́ẹ̀ ni a ń pè ní iṣẹ́ ọ̀fẹ́. Iṣẹ́ ọ̀fẹ́ túmo si ṣe iṣẹ́ tí ènìyàn ṣe láì gba owó, láì retí èrè kankan padà, àfi ìtẹ́lọ́rùn ọ̀kan, ìfẹ́ ènìyàn àti ìgbàgbépọ̀ àwùjọ. Lónìí, ní àkókò tí gbogbo ènìyàn ń lé owó kiri, ìtàn iṣẹ́ ọ̀fẹ́ dùn kò díẹ̀-diẹ̀, ó ń dí kò díẹ̀-diẹ̀, ṣùgbọ́n ní àṣà Yorùbá ìbílẹ̀, iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ apá kan pàtàkì nínú gbígbé igbe ayé wa. Ìtumọ̀ iṣẹ́ ọ̀fẹ́. Iṣẹ́ ọ̀fẹ́ ni iṣẹ́ tí ènìyàn bá ṣe fún ẹlòmíì tàbí fún àwùjọ láì gba owó tàbí èrè kan. Iṣẹ́ yìí sábà máa ń wá láti inú ìfẹ́, ìtánra ara, ìbáṣepọ̀ rere àti ìmúra lọ́kàn láti ran ẹlòmíì lọ́wọ́. Ni Yorùbá, a ní ọ̀rọ̀ kan tí ó sọ pé "ẹni tí ó bá ṣe rere fún ẹlòmíì, a rí rere gbà." Ọ̀rọ̀ yìí fi hàn pé ó tilẹ̀ jẹ́ pé owó kò sí nínú iṣẹ́ ọ̀fẹ́, ìrẹ̀mi àti, àti ìwà rere wà nínú rẹ̀. Iṣẹ́ ọ̀fẹ́ nínú àṣà ìbílẹ̀ Yorùbá. Ni àkókò ìkórè, àwọn ará ìlú máa ń lọ sí oko ara wọn láti ran ara wọn lọ́wọ́ nígbà tí, láti ran ara wọn lọ́wọ́ nígbà tí wọ́n bá fẹ́ ṣe ìkórè. Síbẹ̀síbẹ̀, ní kíkọ́ ilé, àwọn ilẹ̀ Yo-- ní ilẹ̀ Yorùbá, àwọn Yorùbá máa ń ran ara wọn lọ́wọ́ láti ṣe, láti kọ́ ilé ara wọn. Ekéta ni, ní ayẹyẹ. Ni ìgbéyàwó, ìsìnkú tàbí ìṣọ ọmọ lórúkọ, ọ̀pọ̀ ènìyàn máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ nínú kí ikùn ó dáná, kí wọ́n pọn omi, kí wọ́n máa ṣe iṣẹ́ kan tàbí omi. Iṣẹ́ ọ̀fẹ́. Àwọn oríṣi iṣẹ́ ọ̀fẹ́ ni a ní. A le ṣe iṣẹ́ ọ̀fẹ́ ní àárín ìdílé bí ká máa ran òbí wa lọ́wọ́, kí a fọ́ ilẹ̀, kí a máa tọ́jú àwọn arákùnrin tàbí àwọn arábìnrin wa. A lè ní iṣẹ́ ọ̀fẹ́ ní ilé ẹ̀kọ́, bí ká ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ láì gba owó kankan, kí a ṣe ìmọ̀tótó sí àyíká ilé ẹ̀kọ́. A lè ṣe iṣẹ́ ọ̀fẹ́ ní àwùjọ òde òní bí ká ṣe iṣẹ́ alánú, kí a fọ́ agbègbè àti àdúgbò wa, kí á ṣe ìmọ̀tótó sí agbègbè àti àdúgbò wa. Iṣẹ́ ọ̀fẹ́ ní ànfàní oríṣiríṣi. Lára wọn, iṣẹ́ ànfàní iṣẹ́ ọ̀fẹ́ ni kí ó mú ìbágbépọ̀ tó ní agbára wá láàárín ènìyàn. Ó ń kọ́ ènìyàn ní ìwà rere, ó ń dín ìyàtọ̀ àwùjọ kù, ó ń fún ẹni tí ó ń ṣe é ní ìtẹ́lọ́rùn ọ̀kan. Ìdí tí àwọn èèyàn fi ṣe iṣẹ́ ọ̀fẹ́ mọ́ ni ìṣòro owó, àìní àkókò àti ìrónu pé ère wo ni wọ́n máa rí nínú rẹ̀. Iṣẹ́ ọ̀fẹ́ kì í ṣe iṣẹ́ asán, ó jẹ́ iṣẹ́ tí ó níye lórí gan nínú ojú àwùjọ àti lójú Ọlọ́run. Bí a bá tún gba àṣà àti iṣẹ́ ọ-- àṣà ìfe-- iṣẹ́ ọ̀fẹ́ padà, àwùjọ yóò túbọ̀ dà, ìfẹ́ yóò pọ̀ síi, ìbágbépọ̀ yóò lágbára. Gẹ́gẹ́ bí òwe Yorùbá ti sọ, "ọwọ́ kan kò gbé ẹrù sórí." Nítorí náà, mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, mo sì máa ń gbìyànjú láti tẹ̀síwájú nínú ṣíṣe iṣẹ́ ọ̀fẹ́.

Nínú ìgbé ayé ènìyàn, àdéhùn jẹ́ nǹkan pàtàkì tí a lè yà kúrò nínú ìgbé ayé ojoojúmọ́ ènìyàn. Látọ̀dọ̀ ìdílé dé ibi iṣẹ́, láti ọjà dé ilé ẹ̀kọ́, a máa ń ṣe àdéhùn lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú bí, pẹ̀lú àwọn ènìyàn. Àdéhùn lè jẹ́ àdéhùn ọ̀rọ̀, àdéhùn iṣẹ́ tàbí àdéhùn tí a kọ sílẹ̀. Ìṣòro tí ó sábà máa ń yọ wáyé ni pé ọ̀pọ̀ ènìyàn kì í rántí gbogbo àdéhùn tí wọ́n bá ṣe. Èyí sì lè fa ìjà, ìbànújẹ́ àti bàjẹ ìbásepọ̀. Nítorí náà, ìbéèrè pé báwo ni mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi jẹ́ ìbéèrè tó ṣe pàtàkì gán. Màá sọ ìdí tí fífi àdéhùn sílẹ̀ ṣe ṣe pàtàkì àti àwọn ọ̀nà tí ó rọrùn tí ènìyàn lè gbà láti jẹ ẹni tí a lè gbẹ́kànlé. Ìtumọ̀ àdéhùn. Àdéhùn túmọ̀ sí ìpinnu tàbí ìlérí tí ènìyàn bá ṣe pẹ̀lú ẹlòmí tí wọ́n sì ti faramọ́ pé wọ́n máa mú un ṣẹ. Àdéhùn lè jẹ́ àdéhùn láàárín ọ̀rẹ́, àdéhùn iṣẹ́, àdéhùn owó tàbí àdéhùn ìbáṣepọ̀. Ni àṣà Yorùbá, àdéhùn jẹ́ ohun mímọ. A ní òwe kan pé "ọ̀rọ̀ ènìyàn làdéhùn." Èyí túmọ̀ sí pé ohun tí ènìyàn bá sọ, ohun tí ẹnu bá sọ ó yẹ kí ọwọ́ àti ìṣe mú ṣẹ. Ìdí tí ìrántí àdéhùn fi ṣe pàtàkì ni pé gẹ́gẹ́ bí ọmọlúwàbí, nígbà tí ènìyàn bá rántí àdéhùn rẹ̀, àwọn ènìyàn á gbẹ́kànlé, ìbáṣepọ̀ á túbọ̀ lágbára, orúkọ rẹ̀ á tẹ̀lé, ìjà àti àìrí, àìríyànjiyàn á dínkù ní ilé iṣẹ́. Ẹni tí kò bá rántí àdéhùn lè pàdánù iṣẹ́. Nínú ìdílé, ó lè fa ìyapa. Nínú ọjà, ó lè ba orúkọ jẹ́. Ọ̀nà tí a lè fi ri rántí àdéhùn ni kí a máa kọ àdéhùn sílẹ̀. Ọ̀kan lára ọ̀nà pàtàkì tí mo máa ń fi rántí àdéhùn mi ni kíkọ wọ́n sílẹ̀. Ni gbogbo ìgbà tí mo bá ṣe àdéhùn, mo máa ń kọ sí ìwé àkọsílẹ̀ tàbí sínú ẹ̀rọ ayélujára mi. Kíkọ àdéhùn sílẹ̀ jẹ́, ń jẹ́ kó rọrùn fún mi láti tún ká kí n sì rántí ọjọ́ àti àkókò tí mo gbọdọ̀ mú ṣẹ. Ọ̀nà mìíràn ni lílo ìrántí tí àwọn ẹ̀bùn pè ní reminder. Ni ayé òde òní, ẹ̀rọ ayélujára ti ràn wá lọ́wọ́ púpọ̀. Mo máa ń lo reminder nínú fóònù mi láti rántí ọjọ́ tí mo gbọdọ̀ ṣe àdéhùn kan. Èyí sábà máa ń dá mi, èyí sábà máa ń dá mi lójú ó dẹ̀ máa ń ran mi lọ́wọ́. Ni ọ̀nà kẹta ni mímú àdéhùn díẹ̀ kì í ṣe púpọ̀. Mo tún mọ̀ pé ènìyàn kì í yẹ kí ó ṣe àdéhùn ju agbára rẹ̀ lọ. Nítorí náà, mo máa ń ṣe àdéhùn ní ìmọ̀ bí agbára mi bá ti mọ̀. Ọ̀nà kẹrin ni ríròyìn àdéhùn nígbà gbogbo. Mo máa ń tún àdéhùn kan rántí ní ọ̀kan mi ní gbogbo òru tàbí nígbà tí mo bá ń ṣètò ọjọ́ mi. Ọ̀nà káàrún ni rínrin, rírí àdéhùn gẹ́gẹ́ bí òfin ara mi. Tí ènìyàn bá ti rí ní pé, ní ẹ́, tí ènìyàn bá ń ṣe, nínú ìbáṣepọ̀ ènìyàn, àdéhùn gbọdọ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Àwọn ìṣòro tó lè dẹ́rò rántí àdéhùn ni ìṣòro àkókò, ìṣòro owó, àìlera ara àti àìní ìṣe tó dáadáa. Bí gbogbo ènìyàn bá rántí àdéhùn wọn, ọjọ́ yóò túbọ̀ dà, ìgbàgbọ́ yóò pọ̀ síi, àlàáfíà yóò sì gbilẹ̀ síi. Gẹ́gẹ́ bí òwe Yorùbá ti sọ "ọ̀rọ̀ tí a bá sọ a gbọdọ̀ fi ṣe".